Mo máa ń bá wọn ṣíṣe láti ràn wọ́n lọ́wọ́ ní ǹkan tó bá ń ṣe. Tó bá jẹ́ wọ́n ń gbálẹ̀ yìí, màá bá wọn gbá. Tó bá jẹ́ wọ́n ń fo abo ni enikan lè máa fọ̀, èmi a máa ṣàn nú. Èyí a mú iṣẹ́ yára dáadáa.

Mo ma ka adéhùn daadà. Tí ń bá ṣe adéhùn fún èèyàn, mo gbódò mú ṣe. Tí ń bá mú ṣe, kí ń ṣe ǹkan tó dá. Mo máa ń s ǹkan tí mo bá ṣe adéhùn fún yàn, màá mú ṣe.

Mo fẹ́ràn ara mi, mo sì fẹ́ràn àwọn family mi. Mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi, àwọn classmates mi tó wà ní school. Mo fẹ́ràn gbogbo àwọn àbúrò àtẹgbọn mi àtàwọn ta ń jó gbé hostel. Gbogbo wọn ni mo fẹ́ràn.

Mo fẹ́ràn mejeeji, ṣùgbọ́n mo má a ń mu tíì ju kọfí lọ. Nígbà mí mo má a ń mu tíì, nígbà mí mo má a mu kọfí. Ṣùgbọ́n mo fẹ́, mo fẹ́ràn tíì ju kọfí lọ. Àmọ́ mo má a ń mu méjèèjì.

Eh mo mọ̀ wọ́n díẹ̀, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àwọn neighbour mi, a jọ máa ń ṣeré dáadáa. Nígbà mí a lọ sí fídì, á gba bọ́ọ̀lù, á ṣeré kata kata.

Mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo ìgbà. Lárọ́ tí n bá ti, màá rìn bí kìlómítà mẹ́ta. Tí n bá ti rìn lọ, màá tún rìn padà wálé. Èyí òun ń mú jẹ́ kí ara dúró dáadáa.

Mo máa yí dájú wípé ọjà mí dàra, máa wo NAFDAC number tó wà bibẹ̀, màá wo ṣé àwọn standard organization wọ́n approve ọjà yẹn, màá tún wo àwọn review tí ó bá wà níbẹ̀ pẹ̀lú àwọn ènìyàn tó ti lò ó tẹ́lẹ̀, máa béèrè pé ní ṣé ó dára àbí kò dára.

Tí mo bá wo comedy mo má ń rẹ́rìín. Àti àwọn memes tí wọ́n bá póst lori sócial media, è ma ń mú yan rẹ́rìn dáadáa. Àwọn nǹkan tí mo ma ń wò nu ni tí mo fi ń rẹ́rìn púpọ̀ nígbà tí mo bá fẹ́ rẹ́rìn. Èyí ò dá.

Mo fẹ́ràn oṣù ta bá ń gbàwẹ̀ àti oṣù ta bá ń ṣọdún àti ìgbò ọ̀tútù àti ìgbò òjò. Mo fẹ́ràn gbogbo àwọn oṣù yìí dáadáa. Nítorí pé mo máa ń gbádùn ara mi, gbogbo nǹkan máa ń ṣe gírì e máa ń lọ ní irọ̀wọ̀rọ̀sẹ̀.

Mi ò kí ń ṣe ìdánimọ̀ ní àwùn náà, àmọ́ màá, mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan nígbà tí gbogbo nǹkan bá ti sú mi. Mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan.

Màmá, mo mo ń tọ́jú ara mi dáadáa. Laárọ̀ tí n bá jí, màá náara, tí n bá náara, màá lọ fọ eyín mi. Ti n ba ti fọ eyín mi, màá wẹ́. Tí n bá wẹ́, màá wà, màá wàásọ, màá jog fún bí ì kílómítà mẹ́ta. Màá wá padà wálé.

O di àkókò tí mo máa ń lọ sùn. Àkókò mo máa ń sùn ni aago bíi nígbà mí, màá sùn ní aago méjì nígbà mí, aago kan nígbà mí, aago mẹ́rin. Ó dependi bí mo bá ṣèpè iṣẹ́ tí mò ń ṣe kí n tó lọ sùn.

Ti mo bá wà nínú ọkọ̀, èmi máa ń gbọ́ orin Fuji àbí Afrobeat. Nígbà mi mo sì máa ń gbọ́ Quran recitation tiwọn bá ń ká. Nǹkan tí mo mọ̀ ọ́n gbọ́ tí mo bá wà nínú ọkọ̀ ni.

Ní, ní òwúrọ̀, mo máa ń jẹ ìrẹsì. Nígbà mí máa mu tíì àti búrẹ́dì. Nígbà mí máa sì jẹ búrẹ́dì pẹ̀lú àkàrà tàbí búrẹ́dì àti ẹyin pẹ̀lú tíì. Nígbà mí máa jẹ índómì tàbí rice.

Office mi máa ń ṣí ní aago eight o'clock ní gbogbo ìgbà, so máa tètè dé office kí eight tó lu kin le bá bẹ̀rẹ̀ iṣẹ́.

Orí ò kí ń fọ́ mi ní gbogbo ìgbà, ṣùgbọ́n tí orí bá ń fọ́ mi, nígbà míì, màá lọ sùn. Tí bá sì sùn, tí bá jí, tí ò bá lọ, màá lọ bẹ̀bẹ̀ lu omi tutu. Tí ò bá lọ, nígbà náà ni màá ṣẹ̀ṣẹ̀ wá lọ lo ògùn.

Mi ò ní àrùn rárá, èmi ò kí yi àrùn sárá bí i ǹkan tó da. Imọ ń kọ́ sí àrùn sárá bíi cancer kì í ṣe ǹkan tó da rárá, mi ò ní lárá mi.

Mo ma ń wo ojú ààrùn púpọ̀ ní ojúmọ́. Ìgbà mìí mi máa lo wákàtí méjì, ìgbà mìí máa lo wákàtí kan. Mo ṣà gbódọ̀ rò lójúmọ́ kí n tó sùn.

Máa ń lo ọsu kan fún ìsimi ọdún. Nítorí wípé ìsì èmi ni mo dá ilé iṣẹ́ kalẹ̀. So ìgbà tó bá wù mí, òun ni mo lè lò fún ìsinmi èmi. A sì máa lo ọsu kan.

Mi ò ní séǹsì kankan tí mò ń lò lọ́wọ́ báyìí ṣùgbọ́n mò ń rò bóyá kí n ra eyọ́ kan tí màá máa lò ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi ò ní ǹkankan tí mò ń lò lọ́wọ́ báyìí.

Mi ò fẹ́ràn ìyàwòrán, ó jẹ́ nǹkan tó le fún mi láti ṣe. N ò mọ bí wọ́n ṣe máa ń ya àwòrán láti kékeré àmọ́ t'àwọn ènìyàn bá yàá, èmi máa ń fẹ́ràn rẹ̀ láti ìǹ máa ń fẹ́ràn láti wò ó.

Mo máa ń ní ìrora nígbà mí tí n bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn tí mi ò bá mọ̀ yìí, àmọ́ tó bá jẹ́ bí àwọn èèyàn tí mo mọ̀ bíi àwọn classmate mi, mi kò kín sí ìrora kankan, a máa ń sọ̀rọ̀ dáadáa.

Mo máa ń ṣe ìmọtóto ilé mi ní ọjọ́ Sátidé àti ọjọ́ Sunday. Máa gbálẹ̀, màá fọ àwọn aṣọ mi, màá lọ, màá tún gbogbo ilé ṣe, màá kó gbogbo àwọn abọ́ jáde, màá fọ.

Mo máa ń wo K drama àbí C drama nígbà tí mo bá fẹ́ lọ sùn, òun ni mò ń máa ń wọ sùn. So, òun ni mò ń máa ń wọ sùn ní gbogbo ìgbà.

Mo máa ń fẹ́ kí òṣìṣẹ́ tuntun kó mọ ńkan tọ̀ wá ṣe níbi tí yín ti ń ṣiṣẹ́, ó sì ní ìgbòyà láti ṣe iṣẹ́ náà, kó máa ma gbaǹ nínú ọ́fíìsì kó sì mọ̀ ń kan tí ń ṣe.

Mo fẹ́ràn yàrá mi nítorí pé ní gbogbo ǹkan tí mo fẹ́ lọ wà níbẹ̀be. Ó ní wọdúróòbù, ó ní bed stand, ó tún ní fáànù tí mò ń fi afẹ́fẹ́ pẹ̀lú AC, ǹkan tó máa ń fi mú omi gbóná tó tún wà ní ilé rẹ.